Aago mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Láti rí i dájú pé èmi náà mo dé ọ́fíìsì ní àkókò tó yẹ, màá ti jí ní dédé aago mẹ́fà láti máa ṣe ìpalẹ̀mọ́ fún àti wọ ọ́fíìsì ní òwúrọ̀ ní ojoojúmọ́. Tí n bá ti kọ́kọ́ jí, màá gbádura s"ọ́lọ́run, màá fọ eyín mi, màá wẹ̀ láti má ba à ta sí àkókò ta sì ní ọ́fíìsì. Nítorí pé òfin àṣìlẹ̀ náà ń bẹ, ní ọ́fíìsì wa, àwọn ọ̀gá mi a sì máa koro ojú s'ẹ́ni tó bá pẹ́ dé ibi iṣẹ́ tàbí kí irú ẹni bẹ́ẹ̀ kò san fáìnì èyí táwọn Yorùbá ń pè ní, táwà Yorùbá ń pè ní owó ìtanràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Mo mọ̀n pé ẹ̀bùn ni fún mi láti ọdún dúdú marín láti rántí àlá, torí pé kàyéfì ló máa ń jẹ́ fún mi nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn bá ń sọ wípé àwọn ò rántí kí ń rántí àlá wọn, a sin máa yà mí lẹ́nu jọjọ pé bí ti bá wò, kí ló dé tí ẹ fi rántí àlá. Ṣùgbọ́n nítitemi o, èmi má rántí àlá mi.

Bẹ́ẹ̀ni mo máa ń tọ́jú àwọn fáìlì mi, mo máa ń fi wọ́n lọ́jọ́ sí bí kan. Ó sì ní bí kan pàtó tí mo máa ń tọ́jú fáìlì mi sí. Èyí ni ó máa ń jẹ́ kó ràn mí lọ́rùn láti rí lọ́wọ́ kan tí mo bá ti ń wá kákàkiri, ọkàn mi á sọjí síbẹ̀ pe kí n lọ wo ibi tí mo máa ń tọ́jú gbogbo fáìlì mi sí. Torí ìdí èyí, òun ní ò kí ń jẹ́ kí n fi d'ààmú láti rí fáìlì tí mo bá ń wá.

Ẹẹ̀ méjì ni mo máa ń fọ eyín mi lójú mọ̀. Ìgbà àkọ́kọ́ ni tí mo bá jí l’òwúrọ̀, ìgbà kejì ni tí mo bá fẹ́ sùn ní alẹ́. Ìdí tí ó fi jẹ́ ẹ́ méjì ni wípé tí mo bá fọ̀ ni ẹlẹ́ẹ̀kejì tí máa fẹ́ sùn ni wípé gbogbo àwọn oúnjẹ tí mo ti jẹ, táwọn òyìnbó npè ní remnant táwọn tó ti há mọ́ mi léyín, máa lè fọ́ kúrò. Èyí ló máa ń dènà àìsàn eyín. Gbogbo nǹkan tó ń jẹ́ àkókò ro kò fi ní ṣẹlẹ̀, yóò fọ́ gbogbo ìdọ̀tí eyín náà kúrò. Ó dà pé tí ẹ̀yin bá ti sún, tí ẹ̀yin jí, ẹnu èyàn yóò tùn dáṣakà. Kò ní jẹ́ pé àwọn ajẹkú oúnjẹ́ tí há mọ́ yan lè yín, gbogbo èyí tó há mọ́ yan lè yín lèyan óò ti fọ̀ dànù. Lé tí ẹ̀yin bá fọ eyín alẹ́.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ orúkọ ìnagijẹ mi jẹ́ mi a sì máa jẹ́ DM èyí tó jẹ́ orúkọ, orúkọ mi gangan orúkọ mi gangan ni Dàmọ́lá. So D àti m, ọ̀un ló sọ di DM. Ti ọ̀pọ̀ ènìyàn bá sì tún fẹ́ pè mí wọ́n á ní broda DM èmi á máa sọ fún wọn wípé kí wón má fi broda ṣi torípé kò sí broda nínú orúkọ ìnagijẹ. Fún ìdí èyí DM ni ìnagijẹ mi ń jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí torí pé ìjọ olùjọ́ mímọ́ ni mò ń lọ. A sì máa ń lo tùràrí níbẹ̀ dáadáa. Tùràrí ó wà lára ǹkan tí a máa ń gbé wọ́n á gẹ́ ilé ìsọ̀kalẹ̀ wa gẹ́gẹ́ bí ìwúye àwọn ọmọ olùjọ́ mímọ́. Tùràrí jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa fín dáadáa ífun. Kódà te mìgán bá wà nínú ilé, a máa ṣe mí pé a jẹ́ ń fín tùràrí láti lè bá àwọn ẹ̀mí esú wi. Tùràrí jẹ́ ohun tó dára tí mo sì fẹ́ràn láti máa fín, tí mo sì fẹ́ràn láti máa gbọ́ ohùn rẹ̀ tí mo bá wà nínú ìjọ.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun, òhun sì ni ìyà máa ń jẹ ju nínú gbogbo aṣọ tí mo ní. Ìdí tí mo ń sọ pé òhun ni ìyà máa ń jẹ ju ni wípé ẹ̀ẹ̀kọ̀ kan ni mo máa ń wọ, torí pé mo ti wàyíì, mi ò kú òtútù àrá. Tí mo bá tún máa wọ jáde, mì ní kì í fẹ́ràn láti wọ jáde, ìdí ni wípé tí mo bá wọ jáde, tí ìgbà tí màá bá fi dé ibi tí mo ń lọ, òtútù ò ti gbọ̀n dánù lára mi. Ká sì máa ń fi aṣọ kóòdí kọ́ gbogbo ẹ̀ káàkiri, kò mọ̀ mi lára. Ṣùgbọ́n mo ní, mo ní aṣọ tuntun, ṣùgbọ́n òun ni ìyá máa ń jẹ ju nínú aṣọ tí mo ní.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Ọ̀pọ̀ ìgbà mo máa ń wọ̀ tí mo bá ti wọ aṣọ ìbílẹ̀ wa, èyí tí àwọn eléyìínbo ń pè ní native. Ìdí ni wípé mo ríra mi ní ìrí ẹni tó múra tí ó ti pé nígbà tí mo bá wọ aṣọ tí à ń pè ní native tán tí mi wá fi fìlà ṣe. Fìlà gangan ni ó múyàn pé gẹ́gẹ́ bí ọkùnrin àti gẹ́gẹ́ bí ẹni tó mọ nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣe Yorùbá. Fún díẹ̀ yìí mo fẹ́ràn láti máa dé fìlà wa, mo fẹ́ràn láti máa dé gan. O máa ń múyàn look responsible. Eléyi tún tu mo sì pé ò mo máa jẹ́ kí àwọn ènìyàn rí èèyàn ní irí pé ẹni yìí ó jẹ́ ẹni tí óri ee pé níwọ̀nba.

Mo máa ń ṣe ìdúnà dúrà lọ́nà tí oyège tí wọ́n bá pe ọjà fún èmi wípé iye báyìí ni, mà á kọ wò ṣàkún ọjà náà. Ìdí ni wípé tí mo bá fẹ́ ra nǹkan kí n tó kúrò ní ilé, màá sọ wípé iye báyìí ni mo fẹ́ rà. Tí ó bá sì wọ̀ níbi àkọ́kọ́, mà á lọ bí ibi èkejì, bí èkẹta, mo bá ríi pé iye kan náà gbogbo wọn takú sí láti jẹ́ bí olóòótọ́, mà á sì padà síbi ènìyàn aláàkọ́kọ́ tí mo ti ń bọ̀. Bí èmi ṣe máa ń ṣe ìdúnàádúrà tèmí kò ju báyìí lọ.

Bẹ́ẹ̀ni mò máa ń ṣe ìdárayá. Ara ìdárayá tí mò máa ń ṣe ni pé ní gbogbo ọjọ́ Satide òpin ọ̀sẹ̀, èmi àtàwọn ọ̀rẹ́ mí a máa kóra wá jọ. A ó wà máa ṣá eré, eré oní díẹ̀ díẹ̀ táwọn èlẹ́yìnbo n pè ní jogging. Lẹ́yìn ìgbà táa bá ṣá tán, oníbi kan tí a ti máa ń gbé rin tí è se ti gbàlódé o, tán tí ṣé irin náà síbẹ̀. A ó gbé bàbáṣẹ lágbarà sí gba gbara bàbáṣẹ mọ. Igbana la wá ṣe gbàlé lọ láti lọ wẹ̀, ká sì sinmi. Igbami sire mo máa n lo gba bọ́ọ̀lù yẹn jí pépé, ó sì máa ń jẹ́ kí èeyàn ní ìlara tó pé. Eré ìdárayá ó jẹ́ ǹkan tí àwọn ìlú ọba gan fọwọ́ lù ló ń tẹ̀. Lofi jepe kosi ile ìwé na yóò ni term kan tán gbọ́dọ̀ mu pe inú term yìí yóò ní ìjọ táa se inter house sport. Ara káwon ọmọ lè dárayá náà ni gbogbo àwọn ìlànà bẹ́ẹ̀ wà fún un. Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀.

Oṣù kẹjọ l’oṣù tí mo fẹ́ràn jùlọ. Ìdí tí mo fi fẹ́ràn oṣù náà ni wípé oṣù yìí ni oṣù tí a bí mi sí ayé. Oṣù náà ni oṣù tí wọ́n bí bàbá tí ó bí mi l'ọ́mọ. Oṣù kańnà, ọjọ́ kańnà, jọ ni wá. Mo fẹ́ràn oṣù yìí gidigidi nítorí pé ótún máa ń bọ́ sí àsìkò ìsinmi lẹ́nu iṣẹ́. Ìdí lé yìí tí èmi fi fẹ́ràn oṣù náà jọjọ.

Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa òun ni ìrẹsì àti ẹ̀wà káàṣì din tasí nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ní. Eyi tíí awon imí mọ̀ pé ni rice and beans with stew oúnjẹ tí mo fẹ́ràn gidigidi ni tó jẹ́ wípé tí mo bá jẹ́ mi ò kí ń yóò gbọ́rọ̀. Ara ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé ó máa ń kún yàn ninu. Bí ènìyàn bá jẹ́ lóóró, òun gan wà lára ó. Oúnjẹ tí wọ́n pè ní ṣọkún dalẹ, oúnjẹ tó sì dára ni. Ó kún fún èròjà protein àti carbohydrate. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ nìyẹn. Mo sì fẹ́ràn, mo sì mọ̀ bí a ṣe ń ṣe.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá ni ìgbà tí tí mo lò bá tí ń ṣe bálabàla bíi iná inú òjò. Kíni òun ṣàdédé pàrọ̀ ẹ̀rọ ayára bí àsá mi, àyàfi tí mo bá rí pé iṣẹ́ yìí tí mò ń lò tẹ́lẹ̀ kò dára tó. Tàbí tí mo bá rí owó kan yìí tí mo lè fọkàn sí, mo máa ro pé jẹ̀ n lọ pàrọ̀ rẹ̀. Màá kàn fòwó díẹ̀ kún èyí tí mò ń lò tẹ́lẹ̀, màá gba tuntun ni èyí tí gbogbo wa máa sì swapping.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, mo ní ọgbà kékeré kan lẹ́yìnkùlè ilé mi. Ohun tí mo sì gbìn síbẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ àti ìbẹ́pẹ. Ó wù mí láti gbin nǹkan tó pọ̀ bí cocoa, ítumọ̀ mọ̀ gidi wọlé wá fún mi ṣùgbọ́n mí tì ni owó rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ àti ìbẹ́pẹ ni mo ti gbin fún ìsìn, mo sì lè ro pé màá gbin nǹkan tó ju báyẹn lọ tí àsìkò rẹ̀ bá tó.

Bẹ́ẹ̀ni ori máa ń fọ́ mi, orififo de máa ń ṣokùnfà. Ori fọ́ fún mi ojú wípé tí mo bá ti pẹ́ jẹun lọ tàbí tí mo bá da ọrun mọ́jú tàbí tí mo bá ṣìṣẹ́ àṣekára, àwọn nǹkan tí mo kà sílẹ̀ ya máa mú orí fọ́ mi. Ọ̀nà tí mo ní máa ń gbà kú na rẹ̀ ni wípé mo máa ń sun ọ̀ún tí ó tó mi, màá sì jẹun ní àsìkò tí mo bá ti ń ṣàwọn ohun wọ̀nyí. Kì í súnmọ́ sákà ní ìlú.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe oníbàárà tuntun. Ìdí tí mo fi máa ń pe àwọn oníbàárà tuntun, oun ní wípẹ́ láti beere lọ́wọ́ wọn pe bó ni àwọn ǹkan tí a jọ bára wa dunàdúra le lòri, bó ni. Or tó bá jẹ́ àwọn tí wọ́n ti ra nǹkan tí mò ń tà tán, mo máa ń pè wọ́n, màá sì bi wọn pé "bó ni ṣẹ́ ń gbadun rẹ?" T'on bá la won gbadun rẹ̀, màá sọ pé dákún, ẹ bá n sọ̀rọ̀ mi fún àwọn èeyàn yín láti bá nílò iru nkan bẹ́ẹ̀ o. Mo n tà o, un ò si se wọ́n dáadáa.

Ọjọ́ díẹ̀ tasi ti mo ti ní àlà burúkú mo sì máa ń gbàdúrà sí ọlọ́run Elédùmarè kó fòpin sí ninú ayé mi. Ìdí ni wípé àlà burúkú o n ṣe ǹkan tí ó dáa fún ẹ̀dá ènìyàn, ẹni tó bá ti lá, kò lọ́kùn fún àdúra ni. Nítorí pé àwọn kan gbàgbọ́ pé alágọ̀, ṣugbọn ní ìwòye tẹmi, mo gbà pé àlá ó gọ̀, ẹni tó n lá, òun ni ó gọ̀. Fún idi ẹyi bí ènìyàn bá ti ní àlà burúkú, kó tètè képe ọlọ́run Elédùmarè kó ba yí àlà burúkú náà dànù.

Ìrọ̀rí méjì ni mo máa ń lo. Màá gbe ori le kan, màá sì wà mọ́ kan. Ìdí ti ó fi máa ń rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ni wípé èyií tí mo máa ń rọ̀ mọ́ yẹn, mo máa rọ̀ mọ́ ẹ̀ nígbà tí mo bá, tí mo bá rí lọ́nà tó le láti sún ti orun ò tete wá. Tí mo bá rọ̀ mọ́ tí mo di mọ́, orun a wá láìpẹ́ láì jìnnà.

Ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi. Nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí, gbogbo ìgbà ni mo ń ṣe àyẹ̀wò ìméèlì mi, nítorí pé ọ̀pọ̀ nǹkan tí mo ń ṣe ò rọ̀mọ́ ìméèlì tí mo sì máa ń rò pé yẹ kí n yẹ̀ wò torí ǹǹkan le ti wọ́ ibí bẹ̀ kí èmí mo máa mọ̀. Fún ìdí èyí, ní àsìkò yìí, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń yẹ ìméèlì mi wò.

Bẹ́ẹ̀ni, mo máà ń gbọ́ podcast lẹ́kọ̀ọ̀kan. Ìdí tí mo máa ń gbọ́ ni pé tí mo bá rí pé podcast kan wà tó jẹmọ́ tí tọlọgbọ́n, tó jẹmọ́ tí tẹni tí mo mọ̀ pe orí tí ẹ náà pé mo mo ń gbọ́ tó sì máa ń mú mí dùn, torí information láyé òde yìí ó ní ìwúlò gan. Podcast jẹ́ ǹkan tí mo máa ń dùn ní tí mo bá ti mo pé ẹni tí mo fẹ́ràn, òun ló fẹ́ ṣe ẹ, tó sì mo ń sọ̀rọ̀ tó bá là ká ye mu.

Agogo márùn un ni mo ṣètò agogo ìjí mi. Ìdí tí mo fi ṣe tò agogo ìjí mi ṣi agogo márùn ni wípé tí mo bá jí ní ago márùn, ààyè máa ń gba mí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń nífẹ̀ẹ́ láti ṣe kí n tó lọ síbi iṣẹ́. Lára àwọn ohun tí mo máa ń ṣe kí n tó lọ ni wípé bí mo bá ṣe jí, màá gbàdúrà s'Ọlọ́run ẹ̀ledùmarè tó mú mi rí ìmọ̀le aláyé. Lẹ́yìn náà màá wa mu omi, màá tún ilé ṣe, màá wa ṣe wà ǹkan tí mo lè jẹ, ki n to máa lọ́ ibí iṣẹ́. Lẹ́yìn igbayi ni máa wa ji ìyàwó mi, wípé olólùfẹ́, èmi ti se àdúrà temi o. Ṣùgbọ́n jẹ́ kí a jọ sọwọ́pọ̀, ka tún jọ ṣe àdúrà nítorí pé àdúrà kì pọ̀jù. Ohun gbogbo tí mo máa ń ṣe yẹn rí wípé tí mo bá lọ́ j jí láàgò méje, ọjọ́ ó máa lọ fún mi láti wọ ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ti tètè jí ago márùn, ààyè a wà fún mi láti ṣe ohun gbogbo tí mo máa ń nífẹ̀ẹ́ láti ṣe.

Òpin ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Saturday ni mo máa ń fi ìmọ̀tótó ilé sí. Ìdí tí mo ṣe máa ń fi sí òpin ọ̀sẹ̀ ni wípé ọjọ́ tí mo ra ayé nù tó sì bá ojú mu láti ṣe ìmọ̀tótó ilé. Láti ṣe ìmọ̀tótó ilé, màá kọ́kọ́ gbá gbogbo inú yàrá, màá gbọn gbogbo ján káwọ. Tí mo bá ti ṣe iyùn tán, màá mọ́ọ̀pù gbogbo ilẹ̀ inú ilé, màá pàrọ̀ aṣọ bẹ́ẹ̀dì mi, màá tẹ́ tuntun sí i àtà aṣọ bí i ìrọ̀rí mi. Màá pàrọ̀ gbogbo ẹ àwọn ẹrù tí ó ní ìtumọ̀, àwọn ẹrù ayérayé, màá lọ dà wọ́n sórí àkìtàn, màá sì dáná sun wọ́n.

Ah! Inú mi dùn si ibeèrè tẹ bèrè yìgàn. Ọwọ́ òsì èyí ta máa ń dà pé ní ọwọ́ àlàáfíà, òun ni mo máa ń lò jù. Ko dà oun lọ́wọ́ tó mọ́ mi lára jù. Àwọn òbí mi ti gbìyànjú, especially bàbá mi, pé awọ́n fẹ́ jẹ́ kí n paarọ̀ ọwọ́ náà. Wọ́n ti lù mí lù mí láìmọye ìgbà. Ṣùgbọ́n ọwọ́ náà ni mò ń lò. Ṣùgbọ́n nípa pé wọ́n ń bá mi wí ki n má lò ọwọ́ náà ti ṣàkóbá kékeré fún mi. Èyí tó jẹ́ wípé ó lójú ǹkan tí mo tún lè fi ọwọ́ òsì ọ̀ún ṣe. Tí mo bá fẹ́ kọ iṣẹ́ ọwọ́ ọ̀tún ni, ṣùgbọ́n ó láwọn ǹkan kọ̀ọ̀kan tí mo bá fẹ́ ṣe wọ́n, bí i àbọ́ fífọ̀, à ń gbọ́bẹ̀ mu, à ń gbá bọ́ọ̀lù, ọwọ́ òsì náà mọ̀ mí lára jọjọ. Mo fẹ́ràn láti máa lò ọwọ́ náà nítorí wípé ó máa ń dà bí ẹni wípé ọwọ́ náà lágbára wá sí jù. Tí mo bá fẹ́ bá yàn wí, ẹnì tí mo bá fi ọwọ́ òsì mi gbá ojú rẹ̀, òyì le kọ̀. Torí ẹ́ ti inú báa ń bí mi, mi e fẹ́ já. Torí ówo n ọwọ́ tó dùn gbé fún mi ni. Mo mọ̀ lò dáradára.

Mo ma n ṣètọ́jú èékánná mi nípa kí n yọ àwọn ìdọ̀tí tó ṣeṣẹ́ kótí há mọ àárín èékánná. Nígbà náà, màá gẹ èékánná náà, màá ṣe é há yo funfun bá láwú. Ó dára láti ṣe ìtọ́jú èékánná torí wípé ìmọ́tótó lole segun arun gbogbo. Ọwọ́ ni a fi ń jẹun àwọn oúnjẹ olókèèle, kò wa ní dá kí èékánná ọwọ́ ti gbé ìdọ̀tí sábẹ́ ọwọ́. Kò sì bẹ́ẹ̀ yan ṣé fe san ọwọ́ náà tó, eyan o lè rí èékánná san. Torí ẹ́ lọ́ fi dára kí ènìyàn yọ gbogbo ìdọ̀tí ọwọ́ kúrò lẹyo kọkàn ní òrèkóòrè. Ó dára láti ṣe ìtọ́jú èékánná gan.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà rí. Kọ́lòún mọ jẹ ká rí irú ẹ́ mọ̀. Èmi àti ọ̀rẹ́ mi kan, tó ń gbé nílù, èkó lajọ ṣìnà papọ̀. Ó ṣẹlẹ̀ wípé à ń bọ̀ láti ilé ìwé. Ó wá ní ọ̀nà ibi kan tí a máa ń gbà, àti wọlé ìwé ẹ̀kọ́ gíga nígbà náà, tí àwọn èébó ń pè ní yunifásítì. Ìlú Èkó ni ọ̀rẹ́ mi náà ti wá. Bá ṣe ṣọ̀kalẹ̀ ní bọ́sítọ̀ọ̀pù kan, ló bá ní àá ọ̀rẹ́. Bí ẹni pé ọ̀nà yìí ti dàrú mọ́ òun lójú o. Wípé ara ǹkan tílùú Èkó yìí fi máa ń ṣú òun nìyí o. Mó ní kí ló dé? Ó ní ìlú Èkó ti rẹwà jù. Ó ní kó òun tó kúrò ní ilé. Ó ní bó òun ṣe fi ọ̀nà yìí sí. Nígbà tó òún dé bẹ̀ padà, òún ò mọ̀ pé ìbẹ̀ náà sì ni. Ó ti yàtọ̀ ní ojú òun. Ìgbà àkọ́kọ́ tí mo rántí pé mo ṣìnà nu, ìgbà ẹlèèkejì kò jọ ìràn-ràn kò jọ ikán. Ìyá mi jí mi lójú òun. Wòn ràn mi níṣẹ́. Ọ̀tọ̀ ni bí tàn rán mi, ọ̀tọ̀ ni bí tí mo gbà lọ. Ìgbà tí mo dé bẹ̀ tán, ẹni tí màá ń ní kò ì tíì ṣàyè fóònù rẹ̀, kò ì tíì ṣàyè ẹ̀rọ ìbánisọrọ nígbà náà ló bá ní àjọṣọ̀ kan tó jọmọ́ kí n má padà lọ sílé. Ìgbà tí màá fi padà dé ilé, mummy mi tí ń wá mi káàkiri, wọ́n ó rò pé ibo ni mo gbà lọ. Tó bá jẹ́ pé ibi táwọn ẹni kí n lọ ni mo lọ. Màá ti dé ilé tipẹ́tipẹ́. Wọ́n sì nà mí, wọ́n bá mi wí gidi gan pé olọ́run ìyà ni mí. Wọ́n ní pé ṣebọ̀tipẹ́ káwọn jí mi lójú orun kó tó di pé mo wáa ṣì rìn ìyá lọ. A tígbà náà, t'ọ́n bá rán mi níṣẹ́ nígbà tí mo kéré, màá bèrè dáadáa kó tó di wípé mo lọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Ìdí ni wípé oúnjẹ fún inú inú fún oúnjẹ. Ọjọ́ kan ni gbogbo olódó pín, bíbélì lò sọ bẹ́. Pínpín oúnjẹ ó wà lára ọ̀nà ta lè fi fife han ṣi ọmọlàkejì wa torí wípé ẹni ki n jẹ́ kílè fẹ́. Ìyá mi a sì máa ń pa lowe dáadáa ní ọ̀pọ̀ ìgbà wípé inú ọmọ ẹyin là ń ràyọ. Ìyá mi lè dáná tán kó mọ̀ pé tòun jẹ, tí wọ́n bá ti wá fún wa ní oúnjẹ, wọ́n wá ni inú ọmọ ẹni là ń ri ayọ. Wọ́n máa ń pín oúnjẹ kódà tí ó bá kun oúnjẹ tí wọ́n jẹ táàlì tóbá wọlé wá wá, wọn lè gbé fún. Mo fẹ́ràn ìyá mi nítorí pe oni dídùn oloore ni o je.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ojú ọjọ́ tó wá dàbí ẹni wípé òjò fẹ́ rọ̀ tàbí èyí tí otútù máa ń mú. Ìdí ni wípé mo, mi ò fẹ́ràn oru lọ́pọ̀ ìgbà torí oru a máa mú àwọ̀ mi ṣì a sì máa múnú mi dàrú. Ṣùgbọ́n tí ojú ọjọ́ bá rọra rí fẹ́ẹ́rẹ́fẹ́ bí ẹni wípé òjò fẹ́ rọ̀, tí òrùn ò mú púpọ̀. O ara àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti lé. Iṣẹ́ tí mo sì máa ń ṣe láti lé jẹ́ iṣẹ́ tí àwọn olóyèbọ ń pè ní digital marketing. Ó dára kí ènìyàn má ṣe iṣẹ́ láti lé. Ìdí ni wípé yóò yọ owó ọkọ̀ kúrò, èèyàn kúrò lẹ́ni tí ó máa ronú pé báwo ni mo fẹ́ ṣe owó ọkọ̀. Awà lá máa ń bá àwọn ènìyàn polówó ọjà wọn tàbí ká bá wọn ṣe ààyè bí o ṣe ó fi ọjà wọn hàn. Wípé ǹkan tí wọ́n ń tà nìyí. Àwọn ohun tí a sì máa ń lò Shopify náà wà lára rẹ̀. A máa ń bá àwọn ènìyàn ṣe Facebook wọn, tá bá wọn se ads tó jẹ́ pé àwọn oníbàárà o ri wọn yóò gbé wọn lọ sí gbogbo ibi káàkàkiri. Yio je ko ri àwọn to lowo won to pooju bo ti máa n gbé wa tẹ́lẹ̀ lo. Ó dára láti máa ṣe iṣẹ́ láti lé torí kò ní sí wípé mo jí, mò ń sáré lọ ibi iṣẹ́ àbí bó jó ojú mi. Ṣùgbọ́n mo ní iṣẹ́ mi tí mò ń ṣe tó jẹ́ wípé mò ń lọ mò n dé. Ṣùgbọ́n òun ti e, iṣẹ́ fàájì ló jẹ́. Ìyẹn iṣẹ́ yìí tí mò ń ṣe tó jẹ́ èyí tí mo ń ṣe láti ilé.

Wákàtí méjìlá ni mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́ tí mo bá kúrò ní ìbí, tí mo bá kúrò nílé ni aago márùn-ún àárọ̀, máa wọlé níbi aago márùn-ún àbọ̀, mi ò ní gbà kan rí. Ṣùgbọ́n nísinyí, wákàtí mẹ́wàá ni mo fi máa ń ṣiṣẹ́. Iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tí ó ní wàhálà púpọ̀ nínú. Iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tó wù mí gan.

Orin tí mo fẹ́ràn jù lọ nígbà kan rí, orin tàkasúfèé. Eyi ti àwon olóyinbo ń pè ní hip hop. Ṣùgbọ́n nísinsìnyí èmi ò mọ̀ bóyá igbàlódé ni àbí ara àwọn ipẹ̀nijá ayé ni. Orin ìgbàgbọ́ ni wọ́n máa ń kọ. Àwọn orin àdúrà, orin ẹ̀bi àdúrà, ọ̀rin opẹ́. Lára àwọn orin náà ni àwọn orin tí mo fi máa ń yin Ọlọ́run lógo tí mo sì máa ń kọ nígbà tí mo bá dáwà, àbí ígbà tí mo bá fẹ́ gbàdúrà àbí ígbà tí mo bá fẹ́ béèrè ǹkan ní ọwọ́ Ọlọ́run. Ara àwọn orin ẹ̀bi àdúrà náà ni, ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi o, kí n lè ṣerere ní ilé ayé. Ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi o, kí n lè ṣerere ní ilé ayé. Ṣùgbọ́n ọ̀yànpẹ́ ni mo máa ń kọ jù. Ara ọ̀rin ope tí mo máa ń kọ ni, o mu mi wà láàyè, ẹ ṣé baba. O mu mi wà láàyè, o ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ dọjọ ó ni ò tí wọ́n ti kú. Àìsàn táyé sọ pé kòtò ǹn ló mú wọn lọ. O mu mi wà láàyè, o ṣeun o. Nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Omi tí mo máa ń mu lójúmọ́ yóò pọ̀ tó lítà mẹ́ta. Ti mo bá jí lóru kùtùkùtù, màá kọ́kọ́ mu pí ọta ẹyọ kan. Lẹ́jọ̀n, màá tún kọ́kọ́ mu omi kan tẹ́lẹ̀ kùn, kí n tó a mu méjì. Omi mẹ́ta tí ara mi bá ti gbẹ́tẹ́yẹ́n, ó wá kéré jù omi méjì, kò sì ní mo lè mu omi kan tí mo bá ń jẹun.

Ìlànà ìpolówó mì wà ní ayé orí ayélujára. Ìpolówó mì ni review, tí eyi túmọ̀ sí àwọn nǹkan tí àwọn oníbàárà tí mo sọ, omiiran wá lára nǹkan tí máa fi sori erọ̀ ayélujára. Sé o jẹ̀ kí àwọn nnkan tí bá mi dowò pọ̀, kí wọ́n ṣọ kàbọ́mo.

Mi ò fẹ́ràn jíyan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ewúró yàn láre owurọ̀ tó hanu pé yẹn ma jíyan níjà. Ìjíyan bọ́ọ̀lù páápàá, bí o mọ̀ rí ní ìrírí wípé orí ẹni tó bá ń jíyan bọ́ọ̀lù orí ẹrú ẹni gẹ́ẹ́ ó pé. Ìgbà tí ènìyàn bá rẹ, lórí àwọn ohun tí ó dá wa mọ̀, àwọn èrò ni wọ́n ń lọ síwájú síwájú sí ìjíyan. Oríṣiríṣi nǹkan ló mọ̀ ń gbẹ̀yin rẹ. Àwon nnkan ti ò yẹ kèèyàn sọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó lójú oju òfurufú. Mo mọ̀ pé gbogbo ohun tó dúró dáradára ní yóò tún wáa jẹ́ kí n rí àrídájú rẹ̀. Lẹgbẹẹgbẹ ojú òfurufú yẹn a ma à wu ni lọ́pọ̀lọ́pọ̀, ó máa ń rẹwà. Kí ènìyàn fi bu orúkọ Ọlọ́run dà, pé kí í ha! Ọlọ́run náà ló lè ṣe é.

Bẹ́ẹ̀ kò tí mo fẹ́ràn jùlọ nígbà tí mo wà ní ìwé ni ìbọ̀wọ̀. Àwọn bímọ mi kọ mi bá ṣe ń bọ̀wọ̀ fún àgbàlagbà ní àwùjọ. Wọ́n kọ́ mi láti nkankan labẹ́ bo ti wu kóri. Àwọn ẹ̀kọ́ yìí ló gbé mi dé àwọn ipo kànkan ní ayé yi àti ìtẹ̀ríba ìwà tó dára ní.